Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi ni pé mo máa ń fi àyè sílẹ̀ láti sinmi lẹ́yìn iṣẹ́ òòjọ́ mi. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ibiṣẹ́ dé, ó ma rẹ̀ mí ṣùgbọ́n mo máa ń fi àyè sílẹ̀ láti sinmi. Tí mo bá ti ibiṣẹ́ dé, mo máa kọ́kọ́ sinmi fún ọgbọ̀n ìṣẹ́jú tàbí wákàtí kan. Lẹ́yìn èyí, màá wẹ̀, màá dáná, màá sì jẹun.

Wákàtí mẹ́jọ ni mo máa ń fi ṣiṣẹ́ lójoojúmọ́, láti ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì. Aago mẹ́jọ òwúrọ̀ ni iṣẹ́ mi ń bẹ̀rẹ̀, ṣùgbọ́n kí aago mẹ́jọ tó lù, mo máa ti wà ní ibi iṣẹ́ ọjọ́ mi. Mo jẹ́ ọ̀kan láàárín àwọn ọ̀gá ní ẹnu iṣẹ́, mo sì ní àwọn alábàáṣiṣẹ́ tí a jó ń ṣiṣẹ́ papọ̀. Mo ní àwọn olùrànlọ́wọ́ pẹ̀lú, tí wọ́n ń bá mi gbé fáìlì, tí wọ́n sì ń fún mi ní àbọ̀ ohun gbogbo bí iṣẹ́ ti ń lọ. Lẹ́yìn àwọn iṣẹ́ wọ̀nyí, mà á kúrò ní ibi iṣẹ́ ní aago mẹ́rin.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba, pẹ̀lú ọ̀yàyà, pẹ̀lú ẹ̀rín. Nítorí pé àwọn oníbàárà jẹ́ àwọn ènìyàn tí a kò lè fi ọwọ́ yẹpẹrẹ mú, wọ́n sì jẹ́ àwọn ènìyàn tí a kò lè fọwọ́ rọ sẹ́yìn. Nítorí pé láìsí àwọn oníbàárà, kò sí olùtajà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn oníbàárà mi tó bá tóbi ọjọ́ méjì mẹ́ta tí mi ò gbúrò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé nígbà tí ọjà bá gbówó lórí, mo máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn láti jẹ́ kí wọ́n mọ bí àyípadà ohun gbogbo ṣe rí. Gbogbo bí ǹkan wọ̀nyí sì ṣe ń lọ ni mo máa ń jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé bí gbogbo ǹkan ti ṣe gbówó lórí ní ọjà àgbáyé ni ó ń fa ìyípadà gbogbo àwọn ǹkan wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ ìṣe mi sí ìlú mìíràn, nítorí pé bí ìdàgbàsókè ti ń wáyé ní àwọn agbègbè tí ibi iṣẹ́ mi wà, eléyìí se okùnfà ọ̀nà láti jẹ́ kí n fẹ ìṣe mi lóju sí sí ìlú mìíràn. Àwọn ìletò tí ó sì yí ìlú mi ká jẹ́ àwọn ìletò tí iṣẹ́ ọ̀gbìn ti gbinlẹ̀ dáadáa, nítorí pé àwọn ohun ọ̀gbìn tí àwọn ènìyàn nílò níbi ìgbèríko tí àwọn ènìyàn wà, ó sọ̀wọ́n jọjọ fún àwọn ènìyàn ìgbèríko wọ̀nyí láti tètè rí àwọn nǹkan wọn yí rà. Mo sì ń gbálérò láti fẹ ìṣe mi lóju sí títí dé àwọn ìgbèríko àti àwọn àyíká àti àwọn agbègbè tí ó yí, tí ó yí ìlú mi ká.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀m̀pútà. Nítorí pé ó ṣe pàtàkì láti ṣe ètò ààbò fún kọ̀m̀pútà. Èyí yóò sì jẹ́ ìdáàbòbò fún kọ̀m̀pútà lọ́wọ́ ìjàmbá atako orí ayélùkára. Nítorí pé bí kọ̀m̀pútà ò bá ní ààbò, ó rọrùn fún ìjàmbá orí ayélùkára láti gbà á mọ́ra. Nítorí pé oríṣiríṣi àwọn ènìyàn ni ó wà lórí ayélùkára tí wọ́n sì ń ṣe ìdàrúdàpọ̀ àti jìbìtì orí ayélùkára. Ó ṣe pàtàkì fún kọ̀m̀pútà láti ní ètò ààbò. Mo sì ní eléyìí tí ó péye yálà, eléyìí tí mo kọ̀ ọ́ sílẹ̀ sí inú ìpamọ́ tàbí eleyii tí ó wà ní orí ẹ̀rọ alágbèéká mi.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí. Eléyìí ṣẹlẹ̀ láti ìlú Èkó sí ìlú Badagry. Ìrìnàjò náà sì jẹ́ ìrìnàjò ìgbafẹ́ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Èyí sẹlẹ̀ látàrí wípé ilé isẹ́ mi n jẹ́ ilé isẹ́ tí ó ń se agbátẹrù ìrìnàjò ojú omi. Èyí sì fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti bá wọn rin ìrìnàjò afẹ́ náà ní ọjọ́ náà lọ́hùn.

Rárá o, mi ò kí ń jẹ gọ́ọ̀mù. Nítorí pé gọ́ọ̀mù jẹ́ ǹkan tí kò dára láti máa jẹ, ó sì lè ṣe ìjàmbá fún àwọn ẹ̀yà àgọ́ ara wa. Yálà, kídìrín tàbí ẹ̀dọ̀ fóró tàbí ẹ̀dọ̀ gangan. Gọ́ọ̀mù mímu jẹ́ ọ̀nà láti lè jẹ́ kí ènìyàn tètè kó ju àìsàn eléetí kògbóògùn tí ó sì lè gbẹ̀mí ẹni ní àìpẹ́ ọjọ́.